Àwọn iṣẹ́ àkànṣe wọ́n jẹ́ àwọn iṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ tí a gbé fún ni lórí, ah, adehun, àbí lórí iṣẹ́ tó jẹ́ pé dandan ni ki ẹnyan ṣe. Àwọn iṣẹ́ típátápá, ohun naa ni àwọn tí a máa ń pè ní iṣẹ́ àkànṣe. Àwọn iṣẹ́ yìí ò ṣe àwọn iṣẹ́ tí mo fẹ́ràn láti máa ṣe ṣùgbọ́n, ah, ọ̀pọ̀ ìgbà ló máa wá to je wípé kò sí nnkan tí eeyan fẹ́ ṣe sí, àyàfí kí ẹ̀eyan ṣe. Ó ṣe àwọn iṣẹ́ àkànṣe tí a ti lè sọ̀rọ̀ nípàá àwọn yìí, ó jẹ́ àwọn iṣẹ́ kan tí ṣe wípé, ah, tí ẹ̀yin bá, àwọn mí nínú wọn jẹ́ àwọn iṣẹ́ tó jẹ́ pé bí iṣẹ́ tó je pe eeyan lè fi dán ra èèyàn wò nígbà mii, fún àpẹẹrẹ níbi iṣẹ́ tí mò ń wà lọ́wọ́lọ́wọ́ báyìí, ah, mò ń bá wọn ń ta ọjà ni, mò ń bá wọn kiri búrẹ́dì. Ah, fún ìdí èyí ó wá ní àwọn to je pé ó ṣẹlẹ̀ láìpé tó jẹ́ pé ibi tí mò ń lọ kiri ọjà, ọjà bè o fi bẹ́ẹ̀ lọ dédé kí n tó dé bẹ́ẹ̀ ni o, kì í ṣe lẹ́yìn tí mò ń dé bẹ́ẹ̀ tán. Ah, fún ìdí èyí, ah, ẹni tó wá jẹ́ olórí iṣẹ́ wa, ìyẹn mánijà ní ibi iṣẹ́ wa, ó wá jẹ́ kó yé mi wípé, ah, kò sí nnkan tí mò lè ṣe sí i. Eleyii wà da bí ohun táwọn oyinbo ń pè ní challenge, pé ẹ̀eyan challenge mi. Mo tun wá fi jẹ kó yé o pé kó fún mi ní ọjọ́ díẹ̀ pé láìpẹ́ láì jìnnà mà sún, ah, ọjọ́ ìbe mà sún síwájú tó jẹ́ pé mà ṣe mà tà dáadáa. Bá ṣe wa n wò yi iṣẹ́ yìí ti di iṣẹ́ àkànṣe fún èmi nìkan bí i pé, ah, ó sì di ohun tó ti wá ṣe ìlérí lórí pé bí i pé kí mà ṣe, mà ṣe ṣe dáadáa. Fún ìdí èyí ò ti dàbí iṣẹ́ àkànṣe, ó sì ti ṣe iṣẹ́ tó jẹ́ mo gbọ́dọ̀ ṣe. Ah, ṣùgbọ́n ohun tó wa ń bẹ́ẹ̀ ni wípé tí màá fẹ́ bí ìbéèrè tí àbí mi lókè pé báwo ni ó ṣe má, báwo ni mò ṣe máa ń ṣe, báwo ni mò ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe. Ah, iṣẹ́ eleyii tó wà níwájú mi ní náà ni màá fi kokò ṣe àpẹẹrẹ lórí iṣẹ́ àkànṣe tó wà nílẹ́ yìí. Nnkan akoko tí mò máa ń ṣe náà ni wípé tí mo bá ti, ah, bẹ̀re àwọn iṣẹ́ yìí, ọlọ́kàn ojokan kan fún, ẹ́, fún àpẹẹrẹ bí wọ́n ṣe ní pé ibi tí mò ń fẹ́ lọ, pé ibi tí mò wà pé ó nídi kí ẹ̀ sun síwájú, pé mò sì gbọ́dọ̀ sun síwájú. Ohun àkọ́kọ́ náà ni pé láti ṣe àwọn oníbàárà pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ah, lóòtọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà máa ń gbé ọwọ́ wá tó sì je pé púpọ̀ nínú wọn, wọ́n lẹ́mi wàhálà. Áti wá rí inú àwọn oníbàárà o tó ṣe wípé, ah, wọ́n ti, wọ́n ti rí wa gẹ́gẹ́ bí ẹni wípé, ah, iṣẹ́ tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí pé a ní lóòrùn lọ́wọ́ àwọn láṣẹ kì í ní láti jẹ́ kí ọjà máa yá. Ṣùgbọ́n èèyàn lèeyán a jẹ́ kó yé pe wọn pé bẹ́ẹ̀ lọ, bẹ́ẹ̀ lọ, ohun tá a tà, a tàa. Fún ìdí èyí mò ti fi ọwọ́ ńlá lélẹ̀ fún àwọn kan nínú wọn tó sì ṣe pé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti bẹ̀rù wa díẹ̀. Olóòtọ́ máa ń ri bakàn bákan ní, ní ìta tí ẹ̀yin bá sọ pé àwọn oníbàárà tí à ń sọ̀rọ̀ nípàá àwọn yìí, wọ́n gbọ́dọ̀ bẹ̀rù wa. Kì í ṣe wípé bóyá á kọ́kọ́ máa ṣe wá bí o ṣe wù wọ́n lásán. Lóòtọ́ wọ́n n ranwa lọ́wọ́ lórí bí wọn bá wá ra ọjà wa tí a sì ń tà. Ṣùgbọ́n awa naa gbọ́dọ̀ ṣe kíni, a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ lórí ohun tí à ń tà pé ohun tí à ń tà yìí ló dára jù káàkiri gbogbo àwọn tó ń tà nǹkan tí à ń tà yìí torí àwa nìkan kọ́ ni ẹni tó ń tà búrẹ́dì. Ah, nǹkan mìíràn tí ó wà lórí oro yìí ni wípé kò sí ẹni tí ò le ṣe, ah, irú iṣẹ́ tí mò ń sọ pé mo fẹ́ ṣe. Ṣùgbọ́n ohun tí ó wa ṣe pàtàkì jù ni wípé lẹ́yìn tí a bá ti dúró dédé àwọn tá n taja fún lowolọ́wọ́ báyìí, a gbọ́dọ̀ ṣe kíni, a gbọ́dọ̀ mú wọn gẹ́gẹ́ bí ẹbí, lé àwọn tó fẹ́ jẹ́ bí ẹbí lọ́dọ̀ wa. Torí pé nígbà kúgbà tí wọn bá rí wa àti tí wọ́n bá rí pé à ń bọ̀, inú wọn ó máa dùn. Wọn ò sì máa ṣe kíni, wọn ò máa, wọn ò máa yẹ́ wa sí tórí wípé àwa tà ọjà fún wọn. Ó sì je pé ní ọ̀pọ̀ ìgbà tí a bá lọ sọ́dọ̀ wọn inú wọn a máa dùn, wọn máa wẹ́kọ̀mù wa pẹ̀lú ẹ̀rín àti ọ̀yàyà. Ah, èyí ni àkọ́kọ́. Eleekeji to waa wa ńibẹ́ẹ̀ ni wípé bí iṣẹ́ tí mò ti gbé ara fún, mò ti gbé fúnra mi lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé àwọn ibi kan kan wà ibi tí pé a ti máa dé bẹ́ẹ̀ tó sì je wípé wọ́n lè gba ọjà wa ní ibi tí mò ń sọ yìí. Kódà gan-an bí mo ti gbọ́ ni pé ibi kan kan sì wà nibẹ́ tọ pé wọ́n ti ń gba ọjà wa tẹ́tẹ́lẹ̀le ṣùgbọ́n tí a dé bẹ́ẹ̀ mọ̀. Kí ló dé? Aa rí èèyàn, ẹ̀dá Ọlọ́run kan sọ èdì fún wa tó fi ri bẹ́ẹ̀. Fún ìdí èyí màá ṣe iṣẹ́ lórí pé, ah, ká sún ibi yìí síwájú, ká lọ ká kiri, ká lọ polówó ọjà fún àwọn èèyàn pe o yá o. Kí ni ìdí tí ẹ fi gba ọjà wa mọ́? Ọjà wa lóde yìí o, ẹ bẹ̀rẹ̀ sí ní gba padàá. Bí ó bá sì wá rí, ah, a mọ̀ mọ̀ lẹ́yìn ìgbà, lẹ́yìn wá igba naa. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀nà kan gbóògì tí mò ń gbà fi seto àwọn iṣẹ́ àkànṣe náà rè tó jẹ́ pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó ní iṣẹ́ àkànṣe ó ṣe nǹkan tí ẹ̀yin lè kan jú ṣe lẹ́ẹ̀kan náà. Ah, fún ìdí èyí bó ṣe rí nìyẹn.

Ìgbà tí mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù náà ní, ní ọdún, ní àsìkò ọdún ilẹ̀ya ẹgbẹ̀rún méjì ó lé ẹ́tàlélógún. Ìní ọdún ó lọ, ó ń kú díẹ̀ kọ̀ọ̀kọ̀ ọdún mẹ́ta sẹ́yìn sẹ́yìn báyìí. Ó di mo fẹ́yìn gbé ọkọ̀ akẹ́rù ní ìlú Èkó wá sí ìlú Ìbàdàn. Ah ọ̀pọ̀lọpọ̀ nkan ló ṣe sabàbì ní ọjọ́ tá ń wí yìí. Torí pé nígbà tá ń bọ̀ láti, láti ìrìnàjò wa, a tètè jí gidigidi gan láti bi aago mẹ́rin la ti jí, ta ti wẹ̀, ta ti fọnú, ta ti se gbogbo ohún táfẹ́ ṣe. Ìrìnàjò yá ká wa máa lọ sí ilẹ̀ Ìbàdàn láti lọ ṣe kín ní láti lọ fi ṣe ọdún ilẹ̀ya ní ìgbà náà lọ́hùn. Ah ṣùgbọ́n ìgbà tí a dé ibi tá tí wọkọ̀ káyeefi ni torí àọ tètè rí ọkọ̀ ilẹ̀ tí ń fẹ́ lọ mọ́ ká tó rí ọkọ̀. Toṣe pé lè dá pé a ti ń para pooru, para poro, para poro tètè tètè torí a tètè fẹ́ dúró torí bá bá ṣe tètè sí náà l'a se tètè rí ọkọ̀ sí. Gege bi ìgbàgbọ́ tàgbẹ́ kuró nílé ṣùgbọ́n sí ìyálẹ́nu pẹ̀lú tó ń bí bá ṣe tètè tó náà a tètè rí ọkọ̀ ní ibi tá tí fẹ́ wo ọkọ̀. Ó yẹ ká lọ w'ọkọ̀ ní gáràajì ni ṣùgbọ́n sọ́ọ̀le l'áfẹ́ wọ̀ nijọ́ ta n wi yi láti se kinni láti fi dá owó pamọ́ sí i. A lò tó wákàtí mélòó kan níbi ibi tá a duró sí kí ó tó wa dipé a rí àwọn ẹbí kan tí àwọn náà ń ṣe kín ní tán rìnrìnàjò lọ sí ìlú, olú ìlú ilẹ̀ Ìbàdàn láti ti lọ ìlú, láti lọ ṣe ọdún tiwọn náà. A ní kètè ti a rí wọn nínú wá ti dùn. Nígbà ti wọn dúró fún wa, a sáre dú wọ inú ọkọ̀ wọn, a si kín ni a si bọ̀ sí ọ̀nà. Car ní ọgbẹni ló tó fi rìnrìnàjò. Ah bá ṣe wá ń lọ tá ń lọ ní ojú ọ̀nà, ah ohun tí ó ṣe mí ní káyeefi diẹ ní pé ẹni tí ń wa ọkọ̀ yìí kò mọ ọkọ̀ wa. Learner ni. Kí ni learner wá dé ẹ́sprẹ́sì torí Ọlọ́run boo ló ti jẹ. Ẹ̀mí wa ò ṣe à kó mọ́. Èyí tó jẹ́ ẹ̀n torí àwa mẹ́ta ni àwa ni orí ìrìnàjò yìí tá ń lọ. Ẹni tí ó jẹ́ ìyàwó ẹ̀gbọ́n mi, ẹ̀gbọ́n mi fún'ra rẹ̀ àti èmi. Ṣùgbọ́n ẹni tó jẹ́ ìyàwó ẹ̀gbọ́n mi yìí ó ti ti ah ọ̀hun tí a ń pè ní airphone, ó ti fi setí kò mọ̀ nkáǹkan tiẹ̀. On gbó'rin ó kàn rora n miri to mir. Boya gan an ló lajú. Ṣùgbọ́n awa tọ́jú wa wà ní lílà tá a la'jú kálẹ̀ wipe ẹni yìí kò mọ ọkọ̀ wa. Ọlọ́run ó sì máa ṣọ́ wa. Ọlọ́run máa ṣọ́ wa ká má ṣe kín ní ká à má ṣọ́ra wa torí ojú wa ló láfi rí pé ènìyí ò mọ̀ ọkọ̀ wa tá ṣe kín ní tá tun jókòó tá fẹ́ má bá a lọ. Nígbà tó ṣaà dé àárín kan tí ọkan wa ò bá a lọ mọ́, ba ṣe ni a fẹ́ bọ́ọ́lẹ́ niyen. "Ẹ́ è mọ́ ọkọ̀ wa è ṣi ń wa ọkọ̀ báyi oní kín ni kò sí nkàǹkàn." Awá, awá ò le tẹ́lẹ̀ yín lọ́mọ́ o. Pẹ̀lú bi é ṣe n wakọ̀ yìí a tẹ́lẹ̀ yín lọ́mọ́ a fẹ́ bọ́lẹ̀. Lobani pe dandan k'áṣà sanwó owó ọkọ̀. Abí kòsí wáalá a sanwó fún yín. Bá tí ń sọ yii kò sí ọwọ́ pupọ̀ lówọ̀ wá. Owó ọkọ̀ táa gbè de'bádan náà ni a fẹ́ le so ko owó tó ṣe gbòógì náà towà lọ́wọ́ wa. Abí kò sí wáalá a fún un yin lówó. A ṣà ṣe kín ni a fún wọn lówó. Bá ti san owó tán, a ṣà bá ti wá lọ. Ó bá ti ẹ̀ lọ, ó bá kú torí bí tá a wọ̀ kọ́ sí i kò yé ṣe bí tá ti lè rí mọ́tò wọ̀ ní gáràjì àfi mọ́tò tó lè dúró kóró fi bẹ́ẹ̀ torí àsìkò ọdún, àsìkò ọdún tìrẹ ó máa ṣe rọ̀tìrọ̀tì. Pápá ìlú àsìkò ọdún ilẹ̀ya rọ̀tìrọ̀tì máa ń pọ̀ gidigidi gan. Fún idi eyìí a ní sùúrù ani láti dúró dé ah ọkọ̀ mi. B'ásà ṣe ń dúró tá ń pé ọkọ̀, pé ọkọ̀, pé ọkọ̀, pé ọkọ̀ ṣùgbọ́n láàárín bí wákàtí méjì a rí ọkọ̀ gbe wá o. Mo tan orin létí mi, mo ti gbọ́ orin tán, mo tun ti tan orin mi. Ó ti fẹ́ gbọ́tán kó tó wá di pé ọkọ̀ kan kọjá ìyen ọkọ̀ akẹ́rù. Ló ṣà wá padà wá ṣe kín ni lo wá dúró fún wa. Àwọn ènìyàn púpọ̀ ni ẹ́, ẹ̀yìn ọkọ̀ yìí debí pé mii mo bi mọ̀ se fẹ́ ṣe àpejúwe. A ṣà ṣe kín ni a ṣà fún'ra wa mọ́. Tá bá rí ọkọ̀ ní ibi tí mò ń sọ yìí ní ọjọ́ náà, ó yẹ ká ń gbà tó ẹgbẹ̀rún méjì méjì lọ́wọ́ ẹni kankan wa ṣùgbọ́n ọkọ̀ èrò yá ló gba jú ah ah àpò méjì àbọ̀ lọ́ lọ́wọ́ wa. A ṣà wọlé, a ṣe kín ni a bá ti wá lọ a tẹ̀lé wọn lọ. Ah jẹ́gẹ́jẹ́gẹ́ náà ni ọkọ̀ yìí n ṣe torí kò lè sáré. Díẹ̀díẹ̀díẹ̀ ni on rin. Bóyá ó mọ̀ mọ̀ máa rìn bẹ́ẹ̀ ni o àbí kò lè sáré nítorí pé ibi tó kó àwọn ènìyàn sí i. A ṣà ṣe kín ni a ṣà ń bá ti wá lọ. Ṣùgbọ́n bá ṣe dé ibi tí ẹ́ má tí bọ́ọ́lẹ̀, kò sí bi mo se fẹ́ sọ pé kí wọ́n wá ṣílẹ̀kùn fún mi àbí ohun kan tí mo fẹ́ ṣe. Mo ní láti se kíni mo ní láti fò bọ́olẹ̀ ni àtẹ́yìn. Ah ìgbà yìí náà ni mo wọ ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn. Ó sì ń lọ bi ọdún bíi mẹ́ta báyìí.

Àkókò ọdún eléyi tí mo fẹ́ràn jù nọ ni àkókò ọdún iléyá. Láì tí ẹ̀yin ni láti ro lẹ́me ìjẹ àbí láti ò ní ìyé ìgbà kankan rárá. Ah, lóòótọ́ lóòótọ́ tí a bá sọ, máa sọ lẹ́ta àwọn èèyàn ó ní pé torí pé mo jẹ́ Mùsùlùmí, òun ní òun sì fara mọ́ ọdún iléyá. Hmm, a lè sọ bẹ́ẹ̀. Ìdí kan pé ni, ìdí kan ni ẹ́. Ìdí mi tí mo ti fẹ́ràn iléyá ni wípé kò sí ọdún tó dàbí ọdún iléyá. Tí m bá sọ báyìí níta àwọn èèyàn á ní pé torí pé mo jẹ́ Mùsùlùmí ni pé à, ọdún Kérésì nko ṣùgbọ́n fún ara wa ni a máa ń rí ohun tí a máa ń ṣe lọ́jọ ọdún a sì mọ̀ pé tí ọdún bá dà, tí ọdún bá dùn, ah ah, eh, a lè sọ. Ọdún ilé tó jẹ́ ọdún àwọn Mùsùlùmí, ọdún yan, ọdún iléyá kò sí ẹni tó lè fọwọ́ rọ sẹ́yìn àbí ẹni tó lè sọ pé bí i bá kò ṣe ọdún àbí ọdún kan tí yóò fi bẹ́ẹ̀ dúró dáadáa yẹn ọdún náà. Nítorí wípé ọdún ńlá ni, ọdún tó lágbára ni, ọdún tí a máa ń ṣe tí gbogbo èèyàn máa mọ̀ ni. Ọdún táa ṣe tó ṣe wípé ọkọ̀ òníléèrin bò sì wú. Ọdún táa ṣe tó ṣe wípé gbogbo àwọn èèyàn, òun ni wọ́n mọ̀ pé kíni nnkànkan ṣẹlẹ̀ ní ìlú. Ṣé ìwọ tó bá fẹ́ lágidí boya o jẹ́ ẹlẹ́sìn kejì àbí o jẹ́ ẹnìkan tó jẹ́ pé kò, kò mọ Ọlọ́run rárá. Àbí o jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn ọdún táa ń sọ̀rọ̀ ń pa èyí, ó wá pé bóyá ẹ́, òun ń tà nkankan. Paapáà jùlọ àwọn tó ń ta oúnjẹ wọ́n ò tí ì bí ọ́ dà. Òun tá oúnjẹ ní ọjọ́ ọdún iléyá, ó wá fẹ́ bọ́ta bó fẹ́ máa ń ta oúnjẹ kò ṣe é ṣe, ó ò lè tà. Nítorí pé kíni ọdún iléyá ń lọ lọ́wọ́, ò lè rí eeyàn wára oúnjẹ lọ́wọ́ rẹ. Ọdún yìí lágbára gidigidi gan, ó ṣe pé gbogbo ènìyàn ló mọ̀ mọ̀. Ohun tó ti bá, ohun tó tẹ̀e máa ń sábà ń ṣe mi ní káyefi ni pé kí ọdún tó dé àbọ̀ ọdún kù díẹ̀ kò dé. Ní orí Íńtánẹ́ẹ̀tì káàkiri àti orí social media, ero àyelujara káàkiri lẹ́tí mọ́ ọ̀rẹ́ náà pé kò sí owó, a sì fẹ́ ṣọdún, kò sí owó a sì fẹ́ ṣọdún. Ṣùgbọ́n ẹ jẹ́ kí ọdún táa ń sọ̀rọ̀ ń pa èyí dé. Nígbà tí ọdún yìí bá dé, òun ni ẹ mọ̀ pé kíni àwọn èèyàn ni owó lọ́wọ́. Ó ti ní odunkọ tí wá ṣe bẹ́ẹ̀ jẹ́ pé mo ṣe lọ́dọ̀ ẹ̀gbọ́n mi ṣọdún tó lọ náà kọ́ ni. Ṣé jẹ́ pé mo ti rí káwọn èèyàn complain táyà ń ṣe à ń pariwo kò sowó, kò sowó, kò sowó, kò sowó, kò sowó, ó dà. Ṣùgbọ́n nígbà tí ó dé ojú ọdún lọ tó lọ tọ, nígbà tí mo lọ kírun ní ibi Eid tí ọtí wá tá tí ṣe Eid wa, ah, àwọn èèyàn ń jáde, àwọn èèyàn ń wọ aṣọ, àwọn èèyàn ń ṣí bí àwọn ń ṣe, àwọn èèyàn ń foto wọn sórí ṣìrisi, tí àwọn èèyàn rẹwà lọ lọ́kàn ọ̀jọ̀ kan. Ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ náà, ní ọjọ́ náà like, eh, bí ọjọ́ náà kankan lọ́la ṣe wá, mo wá lááfàlá lájú kí n láti jáde lọ sódò ẹnìkan tí ẹni yẹn pé mi láti wá rí òun. Ìjáde tí màá jáde nígbà tí mo rí ǹkan tí àwọn èèyàn dáwo Ọlọ́run o, ṣé ìyẹn tí ẹ ń pariwo kò sí owó lé lé. Ó yẹ ohun tó yà mí lẹ́nu gan tí ó jẹ́ pé ó ṣe mi ní káyfí pé à, àwọn èyí tí ń pa mi pa àwọn òlówó lọ́wọ́ kò sí owó, kò sí owó, kò sí owó síbẹ̀ yín lẹ́jáde tí ẹ wá àwọn aṣọ lọ́wọ́ ibi. Mo rí àwọn aṣọ, aṣọ hundred thousand lọ́rùn àwọn ẹlòmí. Ẹṣẹ ẹ ń pariwo kò sí owó, tẹ̀ sí jáde ọdún báyìí, tẹ̀ sí báyìí, tẹ̀ sọ̀tọ̀ báyìí. Eléyìí jẹ́ ohun tó ṣe mi ní káyefí tó yà mí lẹ́nu tí ó yẹ́ pé ó jẹ́ kí màá rò pé àáà, ẹ̀yin yẹn ń ṣe ọdún. Fún ìdí èyí tí àwọn èèyàn bá ní pé kò sí owó ọdún, hm hm, kì í ṣe bí ọdún tí iléyá o. Àwọn èèyàn máa yáwó rọ sé kí n láti ṣe ọdún iléyá. Ó ṣe pé kí ẹ tí wọ́n wí oríṣiríṣi ìkànnì ojú, ojú mi ń rí ní ojú. Ibi tí mo ti lọ ni kì í ṣe pé kí n tó gbé ti mo lọ tó jìnnà bẹ́ẹ̀. Kì í ṣe bí ó ti jìnà rárá. A sọ̀rọ̀ pa irẹrin wí bí irin five, ten kilometer nìran tí mo ti sọ pé mo rìn, tí mo sì rí oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi pé ah, ọmọ mo ń gbá o. Láàise kí ni láti ṣe ju báyìí lọ ni ọdún iléyá mi tó bá ń bọ̀ ni. Ṣùgbọ́n ta bá teti ṣe bá ń sọ̀rọ̀ ń pa ọdún iléyá yìí, ọdún tó ti, ìgbà tí ó dùn, i tó bóyá, i tó máa ń sábà ń ṣe, tó jẹ́ pé ó máa ń ṣe ní káyefí jù ni pé ìṣọwọ́ tí àwọn èèyàn fi máa rẹ ẹran. Tó ti pé bí wòṣe ṣe òun ń tà ẹ jẹ́ kí ọdún iléyá dé, kí wọ́n máa ní ẹ̀, gbogbo ilé iṣẹ́ tí wọ́n ṣe ń tà ẹran pátápátá ni wọ́n máa ń mọ̀ lọ́ra bí àwọn èèyàn wá kó ẹran lọ́dọ̀ wọn. To wọ́n o kàn rá kó ẹran ni. Ìdí mi tuní pé mo ti, mo rán tí ọdún kan rí tí ṣe pé ọdún ilé tí ẹ kú jẹ́ ilé tí èmi ti fẹ́ràn jù. Ìyẹn iléyá, iléyá ọdún ẹgbẹ̀rún méjì ó lé mẹ́tàlá. Ó sì ń lọ bí ọdún bí, ó kò díẹ̀ kò pé ọdún mẹ́, ọdún mẹ́tà lábáyìí. Ó kò díẹ̀ kò kú tó ọdún mẹ́tàlá. Ó sì ń lọ bí ọdún mẹ́tàlá, ó lé lọ́dun méjìlá. Ní ọdún yìí torí pé ní bá ti máa ń ṣe náà ni pé àwọn èèyàn yóò wá ṣe ọdún ní ọ̀dọ̀ wa. Àwọn kan ń lọ ṣe ní ọ̀dọ̀ bàbá mi, torí àti bàbá mi Akinjẹ, Akinjó ṣe ọdún papọ̀. Ṣùgbọ́n ní ọdún náà wọ́n ṣe kọ́ yẹ wá pé kò sí ẹran lọ́dọ̀ wa ní ọdún yìí pé tí bá ò wá láti ṣe kí n láti ṣe ọdún ká wá ṣe ní ọ̀dọ̀ bàbá mi ní ọdún náà lóhùn. Ṣùgbọ́n a fariga, a yari pé a wà, ibi tí a ti ń ṣe ọdún bí láà ti ṣe, bá rẹ́ran, kò sí wàhálà. Ọlọ́run pèsè ẹran fún wa. Bí ó ṣe wá di ọjọ́ kejì ọdún báyìí ti odun de gangan sugbonb ohun to wa sele niwipe awon ti won maa se odun lodowa won ti ro boya ko si eran won se kini, won ti lo si odo baba mi lo se odun iyen awon to wa mon ki awa o wa ku emi ati awon egbon mi nikan pelu iya mi nikan la wa da odindi eran je, eyin mife yo ni odun taa n wi yi.

Bẹ́ẹ̀ ni wọ́n máa ń fi ṣe ìdáàbòbò sí ara, pàápàá jùlọ ní orí. Oríṣiríṣi àwọn ohun ìdáàbòbò ọ̀run ni ó wà. A ní umbrella, èyí tó dàbí fìlà tí a maa ń dé, yíi imi náà si wa to je ńpé umbrella, àtàké but wọ́n máa ń dé sórí, oríṣiríṣi ni wọ́n. Ṣùgbọ́n ó pọ̀ láàárín àwọn èèyàn lóde òní to jẹ́ pé gbogbo wa a tì ẹ̀ lò wmo dáadáa. Átàlé pé a kà kún, a sì gbé ohun kan to je pé bóyá ó wúlò bẹ́ẹ̀, ìdí nìyi tó ṣe wí pé ó máa ń yàmi lẹ́nu ní ọ̀pọ̀ ìgbà. Ohun tó rí, ó máa ń ṣábà ń ṣẹlẹ̀ jù, táwọn ṣe bá ń lòde òní náà ni wípé, ah, oníkálukú máa ń ní ohun tí a ń pè ní face towel yẹn, aṣọ kékeré lọ́wọ́, kí pé nígbà tí agbọ́n bá ti ń ṣẹ ọ ní orí àbí ní ara wọn, wọ́n máa bẹ̀rẹ̀ sí ṣe kì íní bá ṣe fi nu ojú. Ṣùgbọ́n, ah, ó pọ̀ láàárín àwọn ọkọ fọ́nà tí wọ́n máa ń lo ohun tí a ń pè ní face cap. To ẹ pe tsn ba ti de sórí, o maa n din ki oorun maa wọ wọn loju sbi ko maa pa wọn, o maa din ku. Ṣùgbọ́n bá pọ̀ dọ, temi gbogbo àwọn ǹkan yìí, mi o tí ẹ rí sí mi o kí n lò rárá rara. Kée ṣe pe, bóyá pé mo kórira wọ́n àbí bóyá wọ́n ò dá, àbí bóyá mo ro pé mo tí da ju ẹni tó ń da àwọn ǹkan yìí lọ, ṣùgbọ́n kò mọ́ ra láti lẹ̀. Àti face towel o àti umbrella o, àti eleyi tan maa n de sórí o àti fìlà o, gbogbo ẹ pátápátá mii ki n lo, ko si daa. Nítorí pàápàá jùlọ iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, ó jẹ́ pé iṣẹ́ tí ẹ kí n máa ṣe kì íní máa dàwọ́ là mí n nú òrun. Lootọ, l: ọ̀pọ̀ ìgbà tí mò ń ṣiṣẹ ní ìsìn ò tí ń sún mọ́ ọwọ alẹ́, ṣùgbọ́n àwọn iṣẹ́ kan náà wá tẹ pe mò ń ṣe ní ọwọ́ ọ̀sán tó sì ṣe yẹ kí n máa lò o. Ah, ó yẹ kí n máa lò ìdáàbòbò oorun sára. Ṣùgbọ́n mi ò kí ń lò o. Eleyi tó fà á tó jẹ́ wípé ohun rí bákan bákan kò sì fi bẹ́ẹ̀ dá á tó, ṣùgbọ́n kò sì fẹ́ ṣe sí i. Nítorí pe oti mọ mi lára bẹ́ẹ̀ ni ah, mo sì lọ síbi kan nítorí pé ó dàbí seminar tí wọ́n ti sọ fún wa, tí wọ́n ti ṣàlàyé fún wa nípa bí àwọn ká máa, ká máa lò àwọn ǹkan tí ó máa ń dáàbòbò, àwọn ìdáàbòbò òòrùn sí ara ká máa lò o. Oríṣiríṣi àwọn àǹfààní tan ṣe, tí wọ́n sì ka lẹ̀ fún wa tí mo ṣe kí láti ọjọ́ náà mo ti sì dé pé inú mi ò ṣe kì íní, inú ẹ ọ̀kan àbí jù àwọn ǹkan yìí tẹ́ kí inú mi sì má ṣe kì íní tí màá máa lò o. Ṣùgbọ́n láti ọ̀jọ tí mo ti kúrò ní seminar òun tí màá bá ra àwọn ohun ìdáàbòbò yìí ní ọ̀la lo tu ku àbí ní òní, mi ò rà á. Nítorí pé kí nìní mi ò kà kún. N to le mú mi rà wọ́n ní kí bí mo bá padà wá rí àwọn ǹkan yìí tó ti ń ṣe àpòdí fún mi nínú ara tí ó ṣe wípé ó fẹ́ máa ń lò, ṣe ǹkan tí ó dá nínú ara fún mi nìkẹ́, òun ló mú mi rà. Nítorí tí wàá ṣe di àwọn bẹ́ẹ̀ yẹn, mi kì íní sábàjú kí n ka àwọn ǹkan kún. Nítorí ó ṣe pé kò sí ǹkan tó dára láti máa ṣe. Ṣùgbọ́n ó ti di ohun tó tì mọ̀ mí nínú ara. Ah, mo fẹ́ yọ, lọ pọ ìgbà. Ah, kò sí, nítorí tí a bá bọ́ta, tí eyàn bá bọ́ta nínú le ni síń, ó wáa ńipe bóyá o fẹ́ rìn láti ibi tó wà, o fẹ́ rìn dé odikeji àbí o fẹ́ rìn rìn one kilometre. Tipa tipa loo fi ri eyan kan àbí eyan méjì ti wan lo kini yi, to si jẹ bi àwọn kini yo ṣe daa to, to si jẹ pe aah o jẹ ohun ti wọn gba wa niyan ju láti ṣe kinni Ojẹ ohun ti wọn ṣe kinni, lọ gba wa ni iyanju láti maa ṣe kinni, láti maa lo ṣùgbọ́n tọ́un ti bẹ́ẹ̀ náà, tipátipá lẹ o fi rí ẹ̀yàn kan to n lo nínú eyan ọgọrun ti eyàn bá pàdé. Kí wa á lò fàá kí nìdí tó fi rí bẹ́ẹ̀, mi ò lè sọ pàtó. Kì í ku ṣe pe ṣebí àwọn kí nì yìí wọn. Ṣùgbọ́n ó dàbí pé àwọn èèyàn wọn kórira tí máa di ǹkan mú káàkiri, bóyá èèyàn di umbrella mú sórí, àbí èèyàn di ǹkan sórí, nǹkan bá yẹn. Bóyá wọ́n sì ń wò káàkiri máa ń fi ojú pé bóyá àwọn ò gbó kán maa máa mọ̀ fi wo àwọn. Ṣùgbọ́n kan máa fi ojú pé wọn èèyàn ògbó fi wò yan ṣé kó wàá san ju kí n lọ. Nítorí tí ẹ bá ní ká wò, emi náà wa lára àwọn èèyàn tí mò ń dárúkọ yìí, mi kì í lò àwọn ǹkan yìí, mi ò ń kà kún. Mi ò ń kà kún rárá. Fún ìdí èyí, mo ti kódà mo ti ẹ ti so di ohun to ẹ pe boya bi iwọ gan ohun kan tí ó kàn lè máa ka mi lára ti tó yẹ kí n máa lò tí mii máa lòo. Ohun náà ni eleyi tí à ń pè ní face towel. Ìyẹn tó máa ń fi nu ojú náà tí agun bá ti ṣe ọ ní ara. Eleyi, eleyi ni mo ṣin wo, bi ya láì pẹ láì jinna, emi náà ṣile padà ra ẹyọ kan tàbí méjì rẹ ti maa maa lo fi maa nu ojú fi nu ara ni ìgbà kuu gba ti mo ba ti wa n ta ti orun baa n mu ṣùgbọ́n lẹ́yìn eleyií kò sí ǹkan mọ́. Kò sí ǹkan mọ́ lẹ́yìn eleyìí torí pé kò sí ààyè, kò sì àǹfààní fún àl o umbrella kan kan bá yẹn, pàápàá jẹ́ pẹ̀lú àwọn iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Fún ìdí èyí kò ṣe, bó ṣe rí ni yẹ̀n kò ju bẹ́ẹ̀yẹn lọ.

Mi ò tí fi ìgbà kan fẹ́ràn ìsinmi ọ̀sán rárá. Kò dàbí ìsinmi alẹ́ níbi iṣẹ́ mi. Ìsinmi oúnjẹ ọ̀sán mi ni ó gba ọgbọ̀n ìṣẹ́jú. Ṣùgbọ́n àwọn kan wà nínú wa tó ṣe wípé wọ́n máa ń lò jù ọgbọ̀n ìṣẹ́jú lọ láti fi jẹun. Tí ó ṣe pé kò sí, ah, ìbáwí kankan fún wọn. Ṣùgbọ́n níbi tí èmi wà tí mo ti ń ṣiṣẹ́, kódà tí ìṣẹ́jú kan bá lé ọgbọ̀n ìṣẹ́jú, wàhálà ni. Wọn á máa yọ nínú owó ẹni, tàbí ká tiẹ̀ ni pé èèyàn ò ṣe iṣẹ́ ọjọ́ náà rárá. Fún ìdí èyí, ìsinmi ìṣẹ́jú oúnjẹ mi ní ọ̀sán kò gbà ju ọgbọ̀n ìṣẹ́jú lọ. Ṣùgbọ́n ká ní pé alẹ́ ni, ah, mo má fẹ́ràn alẹ́ o. Ìsinmi oúnjẹ alẹ́ gba ìsinmi tó jẹ́ pé, kódà nígbà mì a máa ń tó bí wákàtí mẹ́ta ńgbá mín nítorí pé ní ọ̀pọ̀ ìgbà tí a bá sì lọ jẹ oúnjẹ, tí a bá ti lọ jẹun tán, ìyẹn ní, ah, alẹ́. Níbi ìgbà tí wọ́n bá ti fún wa ní ìsinmi ọgbọ̀n ìṣẹ́jú, ilé iṣẹ́ wa sì ní, ó ní àwọn oríṣiríṣi àǹfààní lọ́ lọ́kàn ojọ kan tó jẹ́ pé tí wọ́n bá ti fún wa ní àkókò láti lọ fi ṣé kiní, láti lọ fi jẹun, ní ìṣẹ́ni a máa kúrò. Ó ní nǹkan kan tí wọ́n máa ń fi lé wa lọ́wọ́, wọ́n máa ń pè ní tíkẹ̀tì, ìyẹn tíkẹ̀tì oúnjẹ. Tí a bá ti dé inú ibi tí a ti fẹ́ lọ jẹun, tí a bá ti fi han wọ́n níbẹ̀, wọ́n máa by oúnjẹ fún wa, wọ́n á sì bá wa fi ẹja tàbí ẹran ṣi lọ́fẹ̀ní gbogbo oúnjẹ tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí o ní wọ́n ìgbà tí ọba ti mú tíkẹ̀tì dà ní, ọ̀fẹ́ ni oúnjẹ rẹ. Èyí wá lára àwọn nǹkan pàtó tí a fi fẹ́ràn, tí mò fi fẹ́ràn, tí mò fi fẹ́ràn ilé iṣẹ́ tí mò ń ba ṣiṣẹ́ gan-an. Àfín díẹ̀ tí n ba ti gba tán ti abá ti gba oúnjẹ, lóòótọ́ lóòótọ́ gẹ́gẹ́ bí ọmọlúwàbí, ọgbọ̀n ìṣẹ́jú náà o ṣe n tó kéré láti fi jẹun. Ah, ìṣẹ́jú tó tó ni láti fi ọgbọ̀n ìṣẹ́jú jẹun, láti fi ṣe kiní, láti fi pa òrè gbogbo tí màá fẹ́ ṣe kí èèyàn ṣe ní àsìkò náà. Ṣùgbọ́n gbogbo wa la mọ̀ pé lẹ́yìn oúnjẹ, ohun tó kàn lẹ́yìn rẹ̀ ni ìsinmi. Kì ṣe pé kí èèyàn jẹun tán kí èèyàn tún wá ló máa sáré sókè sáré sódò. Torí ẹ ni wọ́n fi ṣe, bí àwọn náà ṣe ṣe wọ́n ti ṣe níṣe pé waka, ìṣẹ́jú márùn-ún péré ni wọ́n á fi rìn lọ́ rinbọ̀ lọ sí ibi tí waa ti jẹun. Gbògbọ ẹsẹ̀ sì rèé, gbogbo in tí wá fi jẹun, tí wa á fi gbé oúnjẹ kò yẹ kó kó já kìni ìṣẹ́jú mẹ́ẹ̀dógún. Lẹ́yìn tí ọ́ bá wá jẹun tán, ìṣẹ́jú mẹ́wàá tó kù kí wọ́n lọ ṣe kiní kó fi sinmi. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà koi rí bẹ́ẹ̀. Ìgbà mi wàá tó jẹ́ pé àwa ti á jọ̀n lò lójú ọ̀nà gan-an á pọ̀, tó jẹ́ pé kò ní sí àǹfààní àti tètè rin ní ilẹ́. Lẹ́ẹ̀kejì rẹ̀ tí a bá tún wá dé ibi tí a ti fẹ́ gba oúnjẹ náà, àwọn èèyàn tún máa pọ̀ ń bẹ́ẹ̀. Lẹ́yì tó ṣe wípé kín ní, ah, kó tó lè kan o nígbà mìí a máa tó bí ìṣẹ́jú mẹ́wàá bí ìṣẹ́jú mẹ́ẹ̀dógún kotodi pé oúnjẹ máa kan, ah, olúwa rẹ tó fẹ́ jẹun. Fún ìdí èyí, nígbà tí mo ti kokọ̀ fi bí ọgbọ̀n ìṣẹ́jú ṣòfò, tẹ wá ní, ah, ìṣẹ́jú mẹ́wàá péré ló kù fún mi láti fi jẹun tí mo tú ń jẹun tán tí mo sì sá kítìkítì dé ibi tí mo ti fẹ́ máa ṣiṣẹ́ tí ó dè ṣẹ́ kiní tí a sì tún ṣe kín tábẹ̀rẹ̀, ah, iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Eléyìí ò da tó. Ìdí kan pàtó rẹ́ tí mo fi, tí mo fi kórìíra iṣẹ́ ọ̀sán lọ́pọ̀lọ́pọ̀. Torí ìsinmi oúnjẹ ọ̀sán ò gba ju ọgbọ̀n ìṣẹ́jú lọ rí láti ìgbà tí mo ti ń gba ìsinmi. Ṣùgbọ́n ìsinmi oúnjẹ ta lẹ́, ala kokọ́ kì í ṣe gbogbo ìgbà ni, ah, kò wọ́pọ̀ ní àwọn ìgbà tó jẹ́ pé a máa ń kọ̀ wọ́ rìn lọ tẹ́ jẹ́ pé aa pọ̀. Lóòótọ́ lóòótọ́ nígbà mì wa tí a bá, tí a bá dé ibi ilé oúnjẹ a máa béèrò ń bẹ̀ náà ní alẹ́. Ṣùgbọ́n kò pọ̀ tó ti ọ̀sán. Tí a bá tún wá béèrò bẹ̀ náà ní alẹ́ tí a jẹun tán tí a gba ibi iṣẹ́ lọ padà, a kì í tètè sábà bẹ̀rẹ̀ iṣẹ́ ni kíákíá. Fún ìdí èyí àwọn tó máa ń pín iṣẹ́ fún wa náà máa ń ṣe oríṣiríṣi nǹkan kí àwọn náà lọ jẹun àbí kí wọn lọ ṣe nǹkan mi ní òru náà. Fún ìdí èyí àmọ n ní àǹfààní àti sùn tí a yàn fàndaá. Kódà ìgbà mìi wa tó jẹ́ wípé tí a bá ti jẹun tán báyìí, tí a bá ti lọ sun báyìí, iyó kù tún di ìgbà tí a bá ti ń lọ ilé, à ṣìṣe kan kan máa ní ọjọ́ náà loun. Ṣùgbọ́n kò dàbí ọ̀sán tí ò sí ìsinmi. Ọjọ́ kan wà tí ó jẹ́ wípé, tí mo tiẹ́ kórìíra díẹ̀ ní inú ilé iṣẹ́ náà tó jẹ́pé ó dá wàhálà lé lárìn èmi àti ẹnìkan nígbà náà lọ́hun. Ọjọ́ yìí jẹ́ ọjọ́ kan tó jẹ́ pé mi lè máa ràn tí mò lọ, mo ti, mo ti gba tíkẹ̀tì oúnjẹ mi lẹ́yìn tí mo ṣe torí ibi tó yẹ kí n tí ṣise gangan kò sí iṣẹ́ ń bẹ̀ ní alẹ́ ọjọ́ náà. Wọ́n wáni láti tàrí wa lọ sí ibòmí pé ká má lè bá fi àkòko ti afiwa síbi iṣẹ́ ká má lè bafi, ká má lè bá fi sọfọ ṣòfò pé ká wá ṣiṣẹ́ ní ibòmí. Níbi tí mo ti wá lọ ṣiṣẹ́ yìí, bá ṣe ń ṣiṣẹ́ lọ, bá ṣe ń ṣiṣẹ́ lọ, wọ́n sa tí fún wa ní tíkẹ̀tì pé ká lọ jẹun. Ní kété tí mo jẹun tán ó ti rẹ́ mi, ara mi ti kò fi bẹ́ẹ̀ mú òkun mọ́, òrun tì ń kùn mí. Bá ṣe wá wà nídi, ah, ẹ̀rọ maṣíìnì tí ó ń gbé iṣẹ́ wá tí wọ́n fi ń gbé fún àwọn tí wọ́n máa tó, òrun ti wá ń kùn mí lọ, mo ti ń tòò gbé lọ. Ṣàdede ní mo gbọ́ gbà ní ara mi tí ẹni kan ti ju paálí mọ́ mi. Elé yìí ṣe mi ní ká yé fi gidi gan pé, ah, irú ràda ràda wo lé lé yìí? Èmi ló gba eṣù gbé bá o. Níṣe ni mo gbé paali padà tí mo fọ́ mọ́ ẹni tó lè mọ́n mi pé àbí ayé ẹ fẹ́. Tí ó sì di pé ó fẹ́ di ìjà ní ọjọ́ náà kó tó di pé àwọn ènìyàn sún mọ́ wa, tí wọ́n la wa tí mo sì bínú lọ ilé. Fún ìdí èyìí mín fi bẹ́ẹ̀ gbàtí kage orp yìí kere, mio gbàtí oúnjẹ ọ̀sán ìsinmi rẹ̀ torí ke sábà kọjá ìṣẹ́jú ọgbọ̀n.

Bẹ́ẹ̀ni, mo ti fún ènìyàn ní ẹ̀jẹ̀ rí. Mi ò mọ̀ bóyá lóòótọ́ kì ṣe bóyá mo fún ènìyàn ní ẹ̀jẹ̀, ní fífún tó jẹ́ pé, ẹ́, bóyá wọ́n nílò rẹ̀ tí wọn fún ní sẹ̀kẹ̀sẹ̀kẹ̀. Ṣùgbọ́n níbi tí wọ́n ti ń polówó pé ká fún èèyàn ni ẹ̀jẹ̀, bí èèmejì ni mo ti ṣe rí ní ọdún kan ní mọ́ṣáláṣí. Wọ́n jẹ́ kọ yé wá pé ká ṣe ǹkan bẹ́ẹ̀ yẹn, ká fi ṣe sàárà, ká fi dúpẹ́ fún Ọlọ́run, ká fi ṣe oríṣiríṣi síwájú Ọlọ́run. À, ní ọdún náà mo lọ torí wọ́n wá sí mọ́ṣáláṣí wa ní ìgbà tá kè jùmọ̀ tán. Wọ́n ní kálukú tó sì ní ẹdi lará tó ń jẹ ǹkan gidi. Gbogbo wa náà lá bó síbẹ̀ tá a bẹ̀rẹ̀ sì ní fi ẹ̀jẹ̀ sílẹ̀ fún àwọn tí wọ́n nílò rẹ̀. Ṣùgbọ́n tí a bá ń sọ nípa fún fún ni ní ẹ̀jẹ̀ ní àkókò tí wọ́n nílò rẹ̀, ó ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan rí. Ó ní ìṣẹ̀lẹ̀ ń lá kan tí ó ṣẹlẹ̀ ní agbègbè kan tí mo ti lọ kíyàn. Kì í ṣe pé mo lọ kíyàn ni bẹ́ẹ̀ náà mò kan. Mo lọ lò ọjọ́ bíi mélòó kan pẹ̀lú wọn ní ọdún náà lọ́hun. À, nígbà tí mo sì dé bẹ́ẹ̀, à, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ibẹ̀ ní ọjọ́ náà lọ́hun tó jẹ́ pé ó ní agbára díẹ̀ tí ó ṣẹ̀ rùba ọmọdé àti àgbàlagbà. Ọkọ̀ kan ní-- ó jáde ní àárọ̀ náà. Ọkọ̀, Micra ni wọ́n máa ń pè wọ́n. Ní kété tí ó jáde tí ó ti gbé àwọn èrò, àwọn èrò mẹ́rin náà ló wà nínú rẹ̀ ni ọjọ́ tí a ń sọ ọ̀rọ̀ ǹ pa rẹ̀ yìí. Ní ọjọ́ náà sí rèé, àwọn èrò mẹ́rẹ̀ẹ̀rin ò mọ ohun tí yíò ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n wà nínú ọkọ̀ yìí. Ṣùgbọ́n ṣàdédé ni a kan ṣa gbọ́ gbà níbi tí èmi wà ní àárọ̀ ọjọ́ náà. Ìgbà tí a bọ̀ sitáa a sá rí pé àwọn èèyàn ti dákú lọ, àwọn èèyàn ti ṣeléṣe lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ah! Ewo lé lèyí. A sá rí pé àti ẹlẹ́gbẹ̀ẹ́ àti àgbàlagbà àti gbogbo àwọn tó wà ní àgbégbe tí wọ́n ṣà ń ṣáré, tí wọ́n ṣà ń gbìyànjú àti dù ẹ̀mí àwọn èèyàn wọ́n ní pé mọ́ruwà náà ó ṣubú ni. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò jẹ́ kò jẹ́ pé àwọn kan kan kọlù wọ́n, tí kì í ṣe pé ǹkankan tuń rùn torí oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló máa ń ṣẹlẹ̀. Ní kété tí a rí eléyìí ara olúkúlùkù ò bá lẹ̀ mọ̀, ni ṣe láṣa eré sọ̀tún tá ṣáré, tá ṣáré sí òsì tá síbẹ̀ sì ń ṣe kínní tá bẹ̀rẹ̀ sí ń dùn àwọn ènìyàn yìí pé kí wọ́n má bá ìṣẹ̀lẹ̀ yìí lọ. Ṣùgbọ́n a dúpẹ́ lórí àwọn nítorí èèyàn bí i mẹ́fà ló wà nínú mọ́rúwà tí a ń sọ ọ̀rọ̀ ǹ pa rẹ̀ yìí. Ṣùgbọ́n èèyàn márùn-ún ló jẹ pé wọ́n kàn fára ṣíṣe tó jẹ́ pé kò pẹ́ rárá tí ara wọn bàlẹ̀ ṣùgbọ́n ènìkan nínú wọ́n tì lọ rangbọdàn. Tó jẹ́ pé ní gbà tí wọ́n sì gbé lọ sí ọsípítù wọ́n jẹ́kọ yé wá pé ó nílò ẹ̀jẹ̀. Irú ẹ̀jẹ̀ wo ni ó nílò? Wọ́n ní o positifu náà ni ó lè lò. Ṣùgbọ́n ní kété ìwọ̀n àwọn ẹ̀jẹ̀ wọ́n ní gbogbo ìgbà tí a ń sọ ọ̀rọ̀ ǹ pa rẹ̀ yìí. Ibi táwọn èèyàn sa bẹ́rẹ́ sì ń dáwọ́ fún. Owó náà ṣa túnku tó jẹ́ pé, ó yẹ kí wọ́n fi kún owó ẹ̀jẹ̀ tí wọn sì owó yẹn ò tí i pè. Kí ni yì sì léwu torí pé ẹ̀mí ọmọ yìí, ó sunmọ̀ kó bá a lọ tí wọn kò bá tètè rí ẹ̀jẹ̀. Ọ̀hún ni mo wà wò pé nígbà tí èmi ò ní owó tí mò lè fún un, kí n kú fi ẹ̀jẹ̀ lẹ̀, kí wọn lọ ra ye tí ẹ̀jẹ̀ ká ṣùgbọ́n màá gbìyànjú láti fi ẹ̀jẹ̀ lẹ́ fún ọmọ náà. Ọjọ́ náà ni mo fi, ẹjẹ́ alakokọ́ tí mo ni mo fi ẹ̀jẹ̀ lẹ́ẹ̀. Ká sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí ọ̀sẹ̀ bí i méjì sí mẹ́ta lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ni àwọn òbí rẹ̀ padà wá sọ́dọ̀ mi níbi tí mò ń gbé tí wọ́n wá kí mi pé ọmọ náà, ara rẹ̀ ti ya, ara rẹ̀ ti bà lé dáadáa. Inú mi dùn nítorí pé ṣe ló dàbí ẹni pé mò dóòlà ẹ̀mí èèyàn. Ó ṣì jẹ́ pé irú eléyí mi ò rò bóyá mo ṣe bẹ́ẹ̀ rí nígbà tí mò ń sọ ọ̀rọ̀ ǹ pa rẹ̀ yìí. Ó jẹ́ kí inú mi dùn gidigidi gan. Ó ṣì jẹ́ kó mú ayọ̀ mi kún. Ẹ̀ẹ̀kan tí mo le ni mo fún èèyàn ní ẹ̀jẹ̀ rí ni eléyí lóòótọ́ lóòótọ́ ní ìgbà tí mo fún ọmọ náà ní ẹ̀jẹ̀ tán, ojú tí èmi náà rí oríṣiríṣi tó ohun tí pé mó máa ń jẹun dáadáa. Lẹ́yìn ìgbà tí mo ti fún un lójẹ tán náà, ó ní àwọn oúnjẹ tó jẹ́ pé wọ́n tún, tí wọ́n tún ń sọ fún mi pé kí n máa jẹ. Ẹ̀ lèyí sì ohun tí ó tún fún mi ní òkun àti àgbàlá láti jẹ́ kí ẹ̀jẹ̀ mi sì tètè padà sí ipò àti láti tètè padà sí ara ní kété tí mo fún ọmọ náà ní ẹ̀jẹ̀ tán kó pẹ́ bí i ọjọ́ kejì, ni mo ti ń bẹ̀rẹ̀ sí ní rí ìran bàìbàì tó jẹ́ pé ara tèmi náà ń gbóná. Oríṣiríṣi tó ń ṣe mi pé, à, nítorí pé mo ti fi ẹ̀jẹ̀ lẹ́ẹ̀ fún ẹnìkan ló jẹ́ kí gbogbo eléyí máa ṣẹlẹ̀. Ṣùgbọ́n mi ò kábamọ́, torí tí bẹ́ẹ̀ gan inú mi padà tún dùn ni pé, à, ẹni tí mo fún ní ẹ̀jẹ̀ o, ara rẹ̀ ti ya, kò rẹ mọ́. Ó sì di kíni, ó ti padà ń ta bọ́n bọ́n, ó tì padà ń rìn tí ó sì ń jáde. Eléyìí ló sì fún mi ní ìwúrí tó sì mú inú mi dùn jù ní ìgbà náà. Ó sì wà lára àwọn ìgbà tí inú mi dùn jù ní ayé torí, à tì máa ṣe dáadáa báyìí ó ṣọ̀wọ́n gidigidi gan. Ó sì jẹ́ kí pé mo tí mò ti lá nfani àti ṣe rú n kan báyì o jẹ́kí inú mi dùn gidigidi gan. Mo sì mọ̀ pé ohun tí mo ṣe náà nígbà náà lọ́hun ó tẹ ọlọ́run lọ́run. Ṣé tí mo bá tún wá ní àǹfààní àti fún ẹeyan ní ẹ̀jẹ̀ sì ṣe máa fún èèyàn? Bẹ́ẹ̀ ni màá fún ẹn. Ṣé mo ti fún ẹeyan ní ẹ̀jẹ̀ rí? Bẹ́ẹ̀ ni mo ti fún ẹeyan ní ẹ̀jẹ̀ rí.

Rárá, mi ò ní káàdì iṣẹ́. Ó sì wà lára àwọn nǹkan tó jẹ́ pé ó máa ń dùn mí lẹ́kọ̀ọ̀kan torí kí nìyí ó ní agbára nílùú wa. Nígbà mìíràn sì wà tún pé ó wúlò gidigidi gan, tó sì jẹ́ pé mi ò ní i lọ́wọ́ lọ́wọ́ báyìí. Ó ti ṣẹlẹ̀ nígbà kan rí nígbà tí, ah, èmi àti ọ̀rẹ́ mi kan tí a jọ jáde, tí a lọ gbé nǹkan fún èèyàn. Lóbí ò kọlà ìgbà tí wọ́n fẹ́ lọ gbé nǹkan fún èèyàn, eh, ó ní ẹ̀rí àmúkọmọ̀ pé ní pé àwọn ń lò láti ṣe kìn-ín-ní láti rán mi ṣíṣe àfojúdi kan láti gbé nǹkan pé ni àǹtù fún oníbàárà wọn kan. Mo sì jẹ́ kó yé wọn pé kò sì wàhálà pé mo lè lọ pé mo ní ọlọ́kadà tó lè gbé mi lọ, tó lè gbé mi padà, pé, ah, mo lè ṣe iṣẹ́ náà fún wọn nígbà náà lọ́hun. Ah, nígbà tó wá di kété tó jẹ́ ìgbà tí wọ́n rán mi nísẹ̀ tí a ń sọ̀rọ̀ pá'yìí mo tì rántí pé kò sí iṣẹ́ tó lè bá àrí náà ṣe, kò sí iṣẹ́ tó lè bá àwọn jẹ́. Ṣùgbọ́n ẹ́yìn t'e n lọ, ó kú kíni ká tó di pé á múra, so tí yé yín àwọn ọlọ́pàá máa ń dúró sí ojú ọ̀nà yìí pé ká tetẹ̀ lọ ní àárọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀dẹrẹ́ èmi náà ti tètè ṣe kíákíá, a ti tètè gbéra ní àárọ̀ kùtùkùtù bá ṣe lọ. A ní kété tá dé ibi ojú ọ̀nà kan níbi tí ó ti, tó ń náà ti fura pé àwọn ọlọ́pàá máa ti dé bẹ́ẹ̀. Ìyàlẹ́nu ló jẹ́ fún wa pé tòún tí bí a ṣe tètè tó, àwọn ọlọ́pàá yìí ti dé bẹ́ẹ̀. Àwọn ọlọ́pàá tí mo sì ń rí ojú wọn tẹ́ ẹ fanimọ́ra. Níṣe lójú wọn le tó jẹ́ pé bí ẹnikẹ́ni bá gbé ohun tí ò ṣe mọ́ inú ẹrù wọn a gbà lọ́wọ́ ẹ̀. Bá ṣe kọkọ̀ dé, káàdì iṣẹ́ ni wọ́n kọ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pé káàdì mi dà? Ṣùgbọ́n nígbà náà mi ò ní káàdì iṣẹ́ kankan. Ìgbà tí mi ò ṣe iṣẹ́ kankan ṣùgbọ́n ọlọ́kadà ni ó fi káàdì tiẹ̀, ó fi hàn wọ́n. Lẹ́yìn náà wọ́n ní nígbà tí mi ò tí ní káàdì, ká ni pé mo ní káàdì ni ó sún mọ́ kó jẹ́ wípé wọn ò ní gba nǹkankan mii lọ́wọ́ mi, àbí wọn ò ní bèèrè nǹkankan mi lọ́wọ́ mi ṣe. Nígbà tí mo ti ní káàdì wọ́n ni kí n bọ́lẹ̀. Níbi tí mo ti bọ́lẹ̀ ni wọ́n ní pé kí n gbé ń tó wà lọ́wọ́ mi wá ká wọn yẹ̀ wò. Ìgbà tí wọ́n yẹ̀ wò tán rí pé omi tó ní kọ́lọ̀ mii ni, wọ́n jẹ́ kó yé mi wípé irú nǹkan omi wo lèlèyí mi mo sì ń dá wọn lohun pé àǹtù ni. À eléyí ò jọ àǹtù o. Kí ló wà ń bẹ̀? Àǹtù ni. Pé ohun tí wọ́n fi hàn án ló jẹ́ kó rí bẹ́ẹ̀. Ó dáa, bó ni máa ṣe wá fún àwọn ní ẹ̀rí tó fi dájú pé kíni yì àǹtù ni. Ẹ̀sẹ̀kẹsẹ̀ ni mo wá tú eléyí tì mi ò fẹ́ tú tó wà lọ́wọ́ mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀, mo tú fún wọn kí wọ́n rí i. Wọn wá seṣe wà rí pé kewù ní wọ́n hàn síbẹ̀. Wọ́n wá se wá gbé padà fún mi pé kí n máa bá tèmi lọ. Eléyí tó jẹ́ kí n mọ pàtàkì káàdì iṣẹ́ láti ìgbà náà. Lóotọ̀ mo ń gbìyànjú à ti ṣiṣẹ́ lórí kí èmi náà ní káàdì ṣùgbọ́n mi ò rí i ṣe. Ohun tí mo ní tó fẹ́ pará pé káàdì náà ni resume. Ah, eléyí tó jẹ́ pé a máa ń lò ó nínú software engineering programs káàkiri àgbàńlá ayé. Ṣùgbọ́n èmi tí mo, tún sọ pé mo ní náà ni káàdì ìdánimọ̀ ti orílẹ̀ èdè ìyẹn NIN. Yàtọ̀ sí ìyun mi ò ní káàdì mi, pàápàá jù lọ káàdì iṣẹ́. Ṣùgbọ́n ńtòsí fani pé lóòótọ́ lóòótọ́ mo ti ṣe iṣẹ́ káàkiri àwọn ibikíbi. Láti ìgbà tí mo ti ń ṣe iṣẹ́ káàkiri àwọn iṣẹ́ kí ń bá àwọn companies ṣe káàkiri, mo ti bẹ̀rẹ̀ láti ìgbà tí mo ti bá ilé iṣẹ́ Wào ṣiṣẹ́ tí mo fi dé ilé iṣẹ́ phocus tí mo fi dé, ah, kí ni orúkọ ẹ̀? Ilé iṣẹ́ àwọn hòtẹ́ẹ̀lì káàkiri káàkiri tí mo tún fi dé ilé iṣẹ́ kan ní Èkó tí à ń pè ní King Post níbi tí a ti ń ro pákó. Kò jde kí mo wá dé tí mo ń ṣe ní Àyọ̀mọ́. Kò dà gan-an. Lẹ́yìn tí mo ṣise layomo tí mo kúrò, mo tún move káàkiri kí tún tó wá padà sí Àyọ̀mọ́ lọ́wọ́ lọ́wọ́ báyìí. Ìdí nìyẹn tó ṣe wípé ó rí bákan bákan ní apá ibìkan torí ìma-ìmáàní káàdì mi rárá kò bojú mi lóòótọ́ ṣùgbọ́n mo ń ṣe iṣẹ́ ribiribi lórí rẹ̀ láti kí ki èmi náà ní káàdì. Ó ti di káàkiri káàkiri àgbà áyé tó jẹ́ pé gbogbo ibikíbi tí ọmọ bá lọ, káàdì ìdánimọ̀ yìí náà ni àwọn ẹ̀yàn máa ń ṣe pé a fi máa ń ṣe, ah, wọ́n fi máa ń ṣe ìdánimọ̀ káàkiri fún àwọn èèyàn. Ní ayé tá a ti wà niisìyii tó jẹ́ pé oníkálùkù ti di ọ̀daran káàkiri ayé. Kò dẹ́ fẹ́ ẹ sí ẹni tí ó fẹ́ gbàgbọ́ pé bí ẹ ṣe rí yí, èèyàn ní iṣẹ́ ńlá kan ní ọwọ́ tí ẹ yẹn ṣe toye pé ó ní ṣe pẹ̀lú kí ẹ̀yàn ní káàdì ìdánimọ̀ àti káàdì káàkiri káàkiri. Ah, fún ìdí èyí, ah, èmi náà ń ṣiṣẹ́ lórí ẹ̀ṣà pé kí n náà di pé màá ní káàdì. Nítorí pé ọjọ́ tí mo tẹ̀ sọ yìí tí mo wí mo ní, ah, tí mo ní, tí mo ní, tí èmi àtàwọn ọlọ́pàá jọ kojúkojú tá jọ fòbí ju dúrò tá jọ sọ ní ọjọ́ náà lọun, ó wà ní àwọn ọjọ́ tí ẹ pé ó ti mú mi ṣe kìn-ín-ní láti, ah, láti pa ọkàn mi pọ̀ pé, láti pa ọkàn mi pọ̀ lórí ìmáàní káàdì àti ìmáàní káàdì pé dandan ni fún mi láti ṣe kìn-ín-ní láti ní káàdì kèmi náà ṣiṣẹ́ lórí rẹ̀ láti ní káàdì kan àbí méjì tí èmi náà máa lò láti fi ṣe kìn-ín-ní, láti fi má dá, láti fi ṣe ìdánimọ̀, láti fi kí ń káwọn èèyàn mọ̀ pé, eh, ọmọ Nigeria rere àti ọmọ ìlú kan, onìyàn. Kó má fi di pé, ah, èèyàn òni le máa rí káàdì mu jáde nígbàkúgbà tí wọ́n bá béèrè e ní ọwọ́ èèyàn.